Irú ìgbónájẹ́jẹ́ wo ni mo fẹ́ rán nínú yàrá mi? Irú ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ rán jù nínú yàrá mi ni èyí tí a máa ń lè mọ̀, ara o giri, èyí tí, ó ń lo ẹ̀rọ iná, ẹ̀rọ iná ìjọba. Èyí tó ṣe pé kì í ṣe fáànù tí yóò fẹ́, tí ó máa fẹ́ àtẹ́gùn, ṣùgbọ́n èyí tí ó ṣe pé yóò fa oru síta, yóò sì fa ètùtù wọlé tí gbogbo inú ilé fi máa tutù ni. Eh, irú ẹ ló fẹ́ dàbí toní yìnyín.

Ohun mímu tí èmi fẹ́ràn jù ni èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní juice. Èyí tí ó ṣe pé o máa ń fi, e, èso se oríṣiríṣi èso. Èso bí cashew, bí mango, bí guava, ọ̀gẹ̀dẹ̀. Irú èyí ni èmi fẹ́ràn jù. E, irú ẹlẹ́rìndòdò yii mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ ní ìgbà tí mo bá wà ní ilé ìjọsìn, èyí tí ó ṣe pé èrò máa ń pọ̀ síbẹ̀. Ẹ̀ ìgbà kọ̀ọ̀kan náà sì ni gẹ́gẹ́ bí olùkọ́, iṣẹ́ tí mo yàn láàyò, mo máa ń lo gbọ̀hungbòhun òhùn náà.

Eh, ṣe mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà wá tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípasẹ̀ ẹ̀rọ ìgbésókè. Nítorí pé èyí jẹ́ ara ǹkan tí, ẹ, ẹ̀rọ tí ó ti jẹ́ kí ǹkan rọrùn fún gbogbo ènìyàn.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ǹkan? Bẹ́ẹ̀ni, eh mo máa ń ṣe ìsọdọ̀tun ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Eh nínú rẹ̀ ni àwọn ẹ̀rọ tó ń fẹ́ atẹ́gùn tó máa ń le ooru, èyí tí elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní fáànù. Mo jẹ́ onímọ̀ ẹ̀rọ akọ́ṣẹ́mọṣẹ́ tí ó mọ̀ mọ́ irú àwọn yìí.

Ẹ̀fọ́ tí èmi fẹ́ràn jẹ ju, á, ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí ó le nítorí pé mo fẹ́ràn ẹ̀fọ́ dára dára láti jẹ nítorí pé aṣaralóore ni. Ó sì tún dùn, ó sì tún da, ó sì rọrùn láti sè. Eh, ṣùgbọ́n ẹ̀fọ́ tí èmi fẹ́ràn jù láti jẹ ni ẹ̀fọ́ ìbùrẹ́, èyí tí Yorùbá mọ̀ fi ń pè pé ìbùrẹ́ aluwọ̀ olùgbẹbẹ̀

Ṣe mo maa n ṣe ipe fidio? Bẹẹni, mo maa n ṣe ipe fidio dáadáa kódà mo fẹ́ràn rẹ gidigidi. Ẹ̀rọ tí mo ti ẹ̀ mọ̀ ń lò, irinṣẹ́ tí mo mọ̀ ń lò láti fi ṣe ẹ̀rọ ipe fídíò yìí ni èyí tí a pè ní WhatsApp láti bá olólùfẹ́ mi àtàwọn ọmọ àti àwọn ará mi sọ̀rọ̀

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò nítorí iṣẹ́ tàbí torí iṣẹ́ jẹ́ oṣù kọkànlá ọdún tí ó kọjá. Nítorí pé èmi jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ girama àgbà, eh, àti ìgbà tí wọ́n ti ní ká mọ́ gbélé nítorí ètò àbò tí ò sí, èmi ti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ kẹ́yìn.

Ṣé mo mò ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé ẹ̀kọ́ tí èèyàn bá fẹ́ kọ́, kò sí ẹ̀kọ́ tí èèyàn fẹ́ kọ́ nínú ayé, wọ́n ti kọ ọ́ sínú ìwé. Wọ́n wá le ṣẹ̀dá ẹ̀ lọ́tùn, ṣùgbọ́n ẹnìkan ti kọ ọ́ tẹ́lẹ̀, tó sì ti kọ ọ́ sínú ìwé, tó sì dùn ká, tó sì dùn ká.

Yàrá inú ilé mi tí mo fẹ́ràn jù jẹ́ yàrá ìdáná, ibi tí a ti ń dáná. Nítorí pé oúnjẹ jẹ́ ọ̀kan gbòógì tí èmi fẹ́ràn dáadáa. Mi ò ní ṣiṣẹ́ bí Ìbà ṣ'ọ́únjẹ o, ṣùgbọ́n t'óúnjẹ bá ti wà, à! Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń p'owe, "Adébiṣẹ́ máa ṣiṣẹ́, ọ̀lẹ ni iru e." Oun ló fa tí mo fi fẹ́ràn yàrá ìdáná.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn rí tẹ́lẹ̀ rí, pàápàá jùlọ ìlú tí ó wà lórílèèdè mìíràn, ẹ́ kì í ṣe orílèèdè mo toro gafara, tó wà ní ìpínlẹ̀ mìíràn, mi ò tí ì lọ ìlú kankan yàtó sí gbogbo àwọn ìlú tó wà lórílèèdè temi o, ṣùgbọ́n mo ti lọ ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ àti ìlú ri.

Ẹ bemi ṣé máa ń kojú ìdènà ọkọ̀. Báwo mo ṣe máa ń kojú ẹ̀? E, gbogbo nǹkan láyé gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ, sùúrù á máa ṣe òkúta jìnnà. Nípasẹ̀ sùúrù ni o, èmi máa ń ní sùúrù tí mo bá fẹ́ kojú, e, ìdènà ọkọ̀. Nítorí pé kí ẹ bá ṣe sọ, sùúrù yìí pọ̀ tó kí sùúrù yìí pọ̀ jù, ó kàn lè má tò ni.

Kíni èmi máń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Oríṣìíríṣìí ǹkan méjì lè mi máa ń gbọ́ nígbà tí èmi bá wà nínú ọkọ̀. Ẹ̀, àkọ́kọ́ tí mo fẹ́ràn jù ni kí n máa gbọ́ rédíò, kí n máa gbọ́ròyìn ohun tó ń lọ lágbàyé. Ìkéji tí mo sì máa ń gbọ́ nígbà mi náà ni orin. Kí n máa gbọ́ orin tí ó mú un inú.

Ohun tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀, eh, ọ̀kan nínú rẹ̀ ni kí n máa wo sinimá apanilẹ́rìn-ín, èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní comedy. Àwọn sinimá oní ẹ̀fẹ̀ yìí dá lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń mú mi rẹ́rìn-ín. Ohun tó máa ń mú mi rẹ́rìn-ín ni àwàdà kí n ma ba àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ká sì máa sàwàdà.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Éé mi ò sábà sùn ní ọ̀sán. Ìyàwó mi ti ẹ̀ máa ń ṣàwàdà kan wípé ijọ́ tí mo bá sùn lọ́sàn-án jẹ́ pé ó rẹ̀ mí nù. Bẹ́ẹ̀ sì ló ṣe máa ń rí tí mo bá fi lè sùn ní ọ̀sán, a jẹ́ pé ara ti kún mi gan-an nítorí pé kò wọ́pọ̀ kí ń sùn ní ọ̀sán.

Ṣé mo ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹranko ọ̀sìn. Méjì ni, oríṣi méjì ẹranko ọ̀sìn ni mò ń sin. Mò ń sin adìẹ, èyí tí ó ṣe pé ó pọ̀ gan, àti adìẹ ìbílẹ̀ àti adìẹ òyìnbó àti èyí tí wọ́n ń pè ní hybrid, gbogbo ẹ ní ẹsẹ̀ méjì.

Ṣé mo ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde. Ọ̀pọ̀lọpọ̀ lọpọlọpọ̀ òde. Ẹ̀mí fun ra mi gán lóde tí mo ti pe èèyàn sí tí wọ́n tẹ̀lé mi lọ. Ẹ̀mí náà sì ti tẹ̀lé àwọn mi lọ sí òde. Ode ìkómọ, ode ìgbéyàwó, ode ìjáde òkú, àgbà, ìsìnkú. Ọ̀pọ̀lọpọ̀ àti oríṣi òde mo ti lọ.

Ṣé mo mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Mo sì fẹ́ràn kí ma ya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwòrán jẹ́ àkọsílẹ̀ àti ìtàn. Èyí tí ó ṣe pé yóò máa rán eeyan lé tí pé lọ́jọ́ báyìí níbí báyìí, nígbà báyii ǹkan báyìí ló ṣẹlẹ̀, yóò sì ṣẹlẹ̀ mọ́

Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan, oúnjẹ wùtì tún níyẹ̀wò. Oúnjẹ tí èmi kò fẹ́ràn kí ń máa jẹ ni oúnjẹ tí ó bá ní ata. Tí ata bá ti pọ̀jù nínú oúnjẹ, èmi kì í lè jẹ ẹ́, mi ò jẹ oúnjẹ bẹ́ẹ̀. Ata tí ò bá, oúnjẹ tí ò bá ní ata.

Ẹgbẹ́ eré ìdárayá tí èmi féràn, ẹgbẹ́ eré ìdárayá tí èmi féràn ni ẹgbẹ́ Manchester United. Ó ti pẹ́ tí emi o wo bọ́ọ̀lù mo, aláfẹsẹ̀gbá ìdárayá mọ́, ṣùgbọ́n tí màá bá ṣì gbórí gbé sọ́pọ̀tì kankan tí màá, ẹ ti wọ̀ lẹ́yìn Manchester United náà ní ṣìní.

Ìlànà ìpolówó mi tí èmi gbẹ́kẹ̀lé tí mo ṣi fọkàntán ni ìpolówó àtẹnudẹ́nu. Èmi kì í lọ rédíò, mi ò ṣe lọ tẹlifísàn, mi ò lọ ibi kankan, mi ń tẹ ìwé ìròyìn. Ṣùgbọ́n èmi gbàgbọ́ nínú kí èèyàn ṣe dáadáa, kí ẹlòmí ṣe bá èèyàn ṣe dáadáa.

Ṣé mo ti lu etí mi? Rárá o, mi ò lu etí mi ò nítorí pé èmí jẹ́ ọkùnrin. Kìí sì ṣe irú àwọn ọkùnrin èyí tí ó máa ń lo yetí tí ó máa ń lu irú ẹ̀ṣọ́ t'obìnrin. Èmí jẹ́ ọkùnrin tí ó gbàgbọ́ nínú kọ́'kùnrin ṣe gẹ́gẹ́ bí ọkùnrin yẹ kó ṣe ṣe ìyẹn láì lo yẹtí.

Bí ènìyàn ṣe máa ń tún àwọn aṣọ wò. Ní abẹ́ àṣà jẹ́ èyí tí mo mọ̀ nípa rẹ̀. Abẹ́rẹ́ àṣà jẹ́ ohun tí ó rọrùn tí mo ṣẹ̀ mọ́ ọ̀ pá. Mo kọ́ṣẹ́ mọ̀ ọ́ ṣẹ́ ní ibi ètò náà, ó sì jókòó rọ̀ mi l'ọ́rùn.

Bẹ́ẹ̀ni, èmi mo ń bì àbí bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, nítorí pé èyí jẹ́ oun tí ó ṣe kókó, tí ó ṣe ìranilọ́wọ́. Ẹ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ oun tí ó ṣe kókó, nítorí pé ẹni tí ó bá mọ re ṣe, ó yẹ kó mọ tẹ̀síwájú kó máa ṣe. Tí ẹ̀ bá fẹ́ ṣe oore tí ò bá bọ́ sí-- tí ẹ̀ bá fẹ́ ṣe oore kí ẹ̀ ṣe ní àpọ̀jù, láti tó tọ́ àti tẹ ènìyàn nílò rẹ̀.

Ṣé mo máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ ni, èmi máa ń wọ ìbọ̀wọ́ dáadáa nítorí pé ìbọ̀wọ́ máa ń dáàbò bo ni lọ́wọ́ àwọn nǹkan tí a kò mọ bíi germ àwọn kòkòrò tí ò ṣe é fojú rí tó máa ṣe àkópá fún ìyèrá ara èèyàn, mo sì máa ń wọ ìbọ̀wọ́.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Tí a bá sọ nípa ohun ọ̀ṣọ́, rárá, èmi kì í wọ̀, ṣùgbọ́n ìyàwó mi máa ń wọ̀. Ohun eṣọ́ tí ọkùnrin le wọ̀ náà nìkan bí i seenì ọrùn, àwọn kan tí ò wọ̀, obìnrin ló máa ń sábà wo ohun ọ̀ṣọ́ jù. Èyí tí wọ́n á fi ṣe ti ọ̀tọ̀, tí wọ́n á fi ṣẹnu, tí wọ́n á fi sọ orùn ọ̀tọ̀

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Kò sòún pa tó, kò sán jẹ kan pa tó tí mo lè sọ pé èyí báyìí ni mo máa ń jẹ lówúrọ̀. Ó wà, ó wà. Mo lè sọ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ̀kọ tàbí èyí tí lápa ilẹ̀ Yorùbá ní ògì ni mo máa ń mu ní àárọ̀. Mo máa ń ṣábà mu.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn. E, ṣùgbọ́n pẹ̀lú bó ṣe rọrùn fún mi tó, ṣa mọ wípé ènìyàn ló ṣòro jù láti darí. Ẹranko ó dùn darí, tí wọ́n bá gbọ́ ní ọwọ́, ọwọ́ ìrọ̀wọ́, ẹ̀yin máa gbọ́ lọ́wọ́ líle. Ṣùgbọ́n ènìyàn, a o ṣòro darí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa àti ní dédé. Mo máa ń lọ lọ́sọ́ọ̀sẹ̀ mo sì máa ń lọ laarín ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn onígbàgbọ́ kiriyo Krìstẹ́nì. Èmi máa ń lọ sí ilé ìjọsìn church lọ́jọ́ ìsinmi àti lẹ́ẹ̀rín ọ̀sẹ̀ déédéé.

Ṣé mo ní irungbọ̀n? Bẹ́ẹ̀ ni, mo ní irungbọ̀n tó pọ̀ dáadáa. Ọkùnrin ni mí, nítorí náà, ó jẹ́ kí irungbọ̀n jẹ́ ohun tí mo ní. Ṣùgbọ́n irungbọ̀n tí mo ní, ó ti fẹ́ di ohun tí èmi ò fẹ́. Èmi ò ṣe bẹ́ẹ̀ fẹ́, fẹ́ràn irungbọ̀n torí èmi máa ń fa ní gbogbo ìgbà ni.

Ṣé mo maa rántí àlá mi? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì kọ́. Tí mo bá làálá, pàápàá jùlọ tó bá ṣe owo alẹ́, nígbà tí mo ti lọ sùn lórí ibùsùn mi. Tí mo bá ti làálá, gbara tí mo bá jí, máa rántí àlá mi. Ṣùgbọ́n ẹ jẹ́ kó di títí ìparí ọjọ́ náà tàbí ọjọ́ kejì, màá ti gbàgbé àlá náà.

Àkókò tí mo ṣètò, ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mi jẹ bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, tó bá ṣè mí, mo jẹ oúnjẹ tí o sì ṣẹ́kù, mo máa ń jẹ. Mo lè gbé kàná kò gbọ́ná fẹẹrẹfẹẹ kí n jẹ, ó sì ṣẹ nígbà mì na, mo wí bí ò ṣe kò gbọ́ná, mo lè má gbé kàná kí n sì jẹ.

Bí èmi ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Ẹ́, ohun tó ń rìnrìnàjò èmi ti máa ń rònú dáadáa. Mo ti máa ń ṣètò kalẹ̀ pé bó ni mo fẹ́ lọ, kí ni mo fẹ́ lọ ṣe lóhun, ohun tí mo fẹ́, ibi tí mo fẹ́ lọ ìrìnàjò lọ àti ohun tí mo fẹ́ lọ ṣe níbẹ̀ ní ìrìnàjò náà ló máa ń ṣètò, ohun tí máa mú dání. Nítorí náà, màá ti ṣètò gbogbo tó yẹ kí n mú dání lọ sí ìrìnàjò náà.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Hmm àwọn ojú òpó ayélujára yìí tí mo mọ̀ tí mo sì ń lò dáadáa, pàápàá jù lọ èyí tó jẹ́ àkọ́kọ́ tí mò ń lò jù ni òpó ayélujára tí a ń pè ní WhatsApp. Èyí jẹ́ ẹ̀rọ tí mo fi máa ń bá ìdílé ará ọ̀rẹ́ sọ̀rọ̀ ní gbogbo ìgbà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Eh, àwọn áàpù tí èmi máa ń lò jù kọ́pọ̀. Àkọ́kọ́ nínú gbogbo pàtà eyi tí ó ṣe olórí wọn tó ṣàkọ́kọ́ jù, òun ni áàpù èyí tí a ń pè ní WhatsApp, òun ni mo máa ń lò jù. Lẹ́yìn rẹ̀, là sọ̀rọ̀ nípa X èyí tí a ti máa ń pè ní Twitter náà, mo máa ń lo áàpù náà dáadáa.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftiwià rẹ bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwià tí mo máa ń lò lórí fóònù mi àti lórí ẹ̀rọ ayára bí àṣá mi, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní lápútọ̀pù torí ìmúdójúìwọ̀n ṣe kókó láti dáàbò bo mi.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè é dáadáa? A! Oúnjẹ tí mo mọ bí a ti ń sè é ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ torí bó ti ẹ́ wúlẹ̀ jẹ́ wi pé ọkùnrin ni mí ṣùgbọ́n mo mọ oúnjẹ sè a sì kọ́ mi lẹ́ẹ̀ko re o sì yé mi. Mo mọ ìyàn gú, mo mọ ẹ̀bà tẹ̀, mo mọ ewá sẹ̀

Nígbà wo ni mo máa ń fa, fọ aṣọ? Ehn, kò sí ìgbà pàtó tí màá sọ pe ìgbà báyìí ni mo fi máa ń fọ aṣọ. Tí aṣọ mi bá ti dẹ̀tì, tí ó bá ti jẹ́ èyí tí ó ti dẹ̀tì, tí ó sì ti pọ̀ díẹ̀nlẹ̀, ìgbà náà ni mò ń fọ. Kí ò di ìgbà tí mi ò ní ọjọ́ kan pàtó tí mo fi ń fọṣọ àbí tí mi fi fọ aṣọ.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ehn, mo máa ń lo àkókò mi ní dọ́gba dọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Ehn, ó ti ní iye àkókò tí mo gbọdọ̀ lò níbí iṣẹ́. Láti ago mẹ́jọ àárọ̀ títí di ago méjì ọ̀sán ni iṣẹ́ ń fún mi ní àkókò iṣẹ́, ìyókù ìgbésí ayé mi ló ni.